Kí ni o máa ń ṣe ní àṣálẹ? Mo máa ń wo amóhùnmáwòrán torí àpọ́n ni mí. Mi ò láyá ń lé, èmi máa dáná fúnrararami. Lẹ́yìn tí mo bá dáná tán, mo máa wo amóhùnmáwòrán, mo máa gbọ́ ìròyìn, mo máa sùn kí n lè gbaradì fún iṣẹ́ ọjọ́ kejì.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo máa ń yẹ̀ wọ́n wò, mo máa ń bèèrè nípa ọjà wa, bí ó ṣe rí, bí wọ́n ṣe ní ìfẹ́ rẹ̀ sí àt'àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo máa ń béèrè lọwọ wọn.